Ohun kan tó máà ń mú mi rẹ́rìn, òhun ni kí n máa rí pé inú àwọn tí mo nífẹ̀ẹ́, inú wọn dùn. Àwọn náà rẹ́rìn. Ǹnkan tó máà ń mú mi rẹ́rìn niyen, kí n rí pe àwọn tí mo nífẹ̀ẹ́ bí ìyá mi àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi kíni wọ́n dùn. Ká yàn wọ́n kún. Àwọn nǹkan tó máà ń mú inu mí dùn tó máà ń mú mi rẹ́rìn ni yen. Tó máà ń mú mi rẹ́rìn gan, yàtọ̀ sí ìyẹ́n, nǹkan tó tún lè mú mi rẹ́rìn, òhun ni kí n, kí n achieve nǹkan tí mo fẹ́ achieve, àbí kí n máa wo comedy tí mo nífẹ̀ẹ́ sí, kí n máa wo eré tí ó dùn mọ́ mi. Ǹnkan tí ó lè mú mi rẹ́rìn ni yen.

Ẹ nígbà mi tí ó bá pọn dandan tí ẹni tí mo fẹ́ pín oúnjẹ yẹn pẹ̀lú tébi bá ń pa, tó bá dẹ́wù mí láti pín. Àmọ́ tí ó bá ń ṣe bẹ́ẹ̀, tébi ó pa tí ó jẹ́ pé ohun kan lo fẹ́ oúnjẹ mi, mi kì í, mi fẹ́ràn láti máa pín oúnjẹ. Àmọ́ tó bá jẹ́ pé ẹni tí mo gbọ́dọ̀ pín fún, ó ń bí ń pa àbí mo nílò láti fún, tó jẹ́ ìdí, ìdí tó wà lẹ́yìn ẹ̀yin, ìdí tí mo sì fẹ́ pín oúnjẹ gangan lo ṣé kókó. Idi niyẹ́n tí n bá ní, tí n bá nílò láti fún, mà á pín oúnjẹ mi. Ṣùgbọ́n tí n bá nílò, mi ní pín oúnjẹ mi. So ìdí lẹ́yìn pínpín yẹn lo, lo ṣé kókó. Àmọ́ mi fẹ́ràn láti pín oúnjẹ mi, ṣùgbọ́n tí n bá nílò láti pín, mo máa ń pín.

Rárá, mi kì í wọ fìlà. Mi ń jẹ́, mi, mi jẹ́, mo jẹ́ ẹni tí fìlà o mọ́ lára. Mi wọ fìlà púpọ̀ rí. Mo dárùn sí, ó de má mú ooru mu orí mi. Mi n nìfẹ́ sí láti máa wọ fìlà. Mi n fẹ́ràn láti máa wọ fìlà. Mi dẹ̀ wọ fìlà, àmọ́ mo wọ fìlà rí ní ọdún mẹ́ta sẹ́yìn nígbà tí mo lọ sí òde. Mo máa n wọ fìlà náà nígbà mi ti ń bá lọ sí òde, àmọ́ mi kì í wọ lójoojúmọ́. Kò ṣe nǹkan tí mo máa ń wọ lójoojúmọ́. Kò ṣe nǹkan tí mo ní pé torí pé mo fẹ́ máa wọ, mi kì í wọ fìlà.

Mo fẹ́ràn coffee ju tea lọ. Méjèèjì ni mo máa ń mu, méjèèjì dẹ̀ ni mo fẹ́ràn. Méjèèjì dẹ̀ ni wọ́n ní iṣẹ́ tiwọn tí wọ́n ń ṣe. Ó ní àwọ̀ ìgbà mi tó jẹ́ wípé mi ni nílò coffee, mo máa nílò tea. Ó dẹ̀ ní àwọ̀n ìgbà mi, àìmọye ìgbà tí mo dẹ̀ máa nílò coffee. Wọ́n ní iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dẹ̀ ní ìgbà tí ẹyàn máa ń, tí ẹyàn gbọdọ̀, tí ẹyàn máa nílò each of them. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo fẹ́ràn coffee ju tea lọ. Coffee máa ń fún mi lókun àti agbára. Ó dẹ̀ ó dùn láti mu, ó wà refreshing láti mu, ó marale, dẹ̀ mọ̀ọ́kàn balẹ̀. Àmọ́ tea ó jẹ́ nǹkan bí i tó dàbí òògùn. Boya ẹyàn fẹ́ sùn àbí ẹyàn fẹ́ sinmi àbí èèyàn, èèyàn ní ǹkan lọ́ọ̀kan láti ṣe pé ẹyàn fẹ́ achieve àbí ẹyàn fẹ́ jẹ́ kí àìsàn kúrò lára ẹyàn. Tea dàbí nǹkan bí i tí ẹyàn fi ń wo ara ẹyàn sàn àbí tí ẹyàn fi ń sinmi.

Rárá, mi mọ̀ bí a ti ń gun kẹkẹ. Kẹ̀kẹ́ ń ṣe nǹkan tí mo ò gùn rì àbí nǹkan tí mo, ti mo ní lọ́kàn láti gùn rì. Àti ìgbà tí mo ti wà ní ayé mi gún kẹ̀kẹ́ rí, mi dẹ́ẹ ni lọ́kàn láti gùn. Mo máa ń gùn lọ bí i ṣe àmọ́n mi, mi wá kẹ̀kẹ́ rí mi dẹ̀ gùn rí. Kò n ṣe nǹkan tí mo fẹ́ràn bẹ́ẹ̀ yẹn ná. Torí ẹni mi ti, mi ti gùn kẹ̀kẹ́ rí. Àmọ́ bóyá ní ọjọ́ iwájú ọkọ̀n mi máa yípadà, màá gùn kẹ̀kẹ́ àbí máa kọ́ láti gùn kẹ̀kẹ́. Àmọ́n lọ́wọ́ báyìí mi ò tí gùn kẹ̀kẹ́ rí.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ́ tí àwọn ọ̀rẹ́ mi, àwọn, àwọn tajọ́ lọ ilé ìwé àti àwọn, àwọn alábàáṣepọ̀ mi àti àwọn tajọ́ ń ṣiṣẹ́, àwọn ẹlẹ́gbẹ́ mi. Mo ní orúkọ ìnagijẹ́ tí wọ́n máa ń pè mi. Màá dẹ́ sọ idì tó ṣe pé wọ́n pè mi ní orúkọ yẹn fún yin. Wọ́n máa ń pè mí ní Genius Pẹpẹ. Orúkọ mi ni Pẹ̀lúmi àmọ́ wọ́n máa ń pè mí Genius Pẹpẹ. Idì tó ṣe n pè mí lórúkọ yìí ni pé pẹpẹ torí pé mo mọ ball gbà. Wọ́n ní mo máa ń gbá bọ́ọ̀lù bí i orúkọ agbábọ́ọ̀lù kan ní ayé, ayé kan sẹ́yìn. Kò gba bọ́ọ̀lù mọ, ṣùgbọ́n orúkọ rẹ̀ ni Pẹpẹ. Wọ́n ní mo máa ń gbá bọ́ọ̀lù bí i rẹ̀. Wọ́n dẹ́ sọ mí ní Genius torí pé wọ́n ní wọ́n gbàgbọ́ wípé genius ni mí. Iye ẹni tí ó ní ọpọlọ gan, tó ní òye nípa nǹkan púpọ̀. Idì tó ṣe n pè mí lórúkọ yẹn nìyẹn. Wọ́n máa ń sọ Genius P ni wọ́n máa ń shorten ẹ sí i. Orúkọ ìnagijẹ́ mi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn jókòó ní ilẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn láti máa jókòó ní ilẹ̀ fèrèsé. Tí mo bá wà nínú ọkọ̀ bọ́ọ̀sì gan, mo máa fẹ́ràn láti máa jókòó ní ilẹ̀ fèrèsé. Ní ọkọ̀ ojú òfurufú, ilẹ̀ fèrèsé, ní ilẹ̀ fèrèsé ni mo fẹ́ràn láti máa jókòó sí jù, torí pé ó máa ń fún mi ní ó máa jẹ́ kí n rí àwọ̀, ó máa jẹ́ kí n rí bí itá ṣe rí, ó máa jẹ́ kí n rí ojú òfurufú, tàá ṣe n kọjá lọ, ó tún máa jẹ́ kí n lè rí bí ilẹ̀ ṣe rí, bí ayé ṣe rí, èyí tí mo ṣe fẹ́ràn rí ni.

Tí mo ṣe máa ń rìn irìn àjò lọ sí ibi iṣẹ́, náà ni mo máa ń gbé ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́, mo máa ń gbé ọkọ̀ mi, ọkọ̀ tí ilé iṣẹ́ fún mi, oun ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Màá rì máa jí láárọ̀ máà tí n ba ti ṣe tán ati lọ sí ibi iṣẹ́. Mà á ra epo síi, mo dẹ̀ máa ń gbé lọ sí ibi iṣẹ́, tí mo se máa ń lọ ibi iṣẹ́ nìyẹn. Torí pé won gbe ọkọ̀ yii fúnmi, o rọrùn fún mi láti máa lọ ibi iṣẹ́. Mo dẹ̀ mọ̀nà dáadáa, mo dẹ̀ mọ̀ wà bí mo ṣe máa ń rìn irìn àjò lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́ nìyẹn.

Ìgbà tí mo kẹ́yìn sunkún, òhun ni ìgbà tí mo kẹ́yìn sunkún, òhun ni ọdún mẹ́ta sẹ́yìn tí mo pàdánù ẹni kan tí mo fẹ́ràn gan, bí ẹ̀gbọ́n tí mo rí bí ẹ̀gbọ́n tí mo dẹ̀ nífẹ̀. Yẹ ẹ̀gbọ́n mi, brother Fẹ́mi, may his soul rest in peace. Mo pàdánù won ní ọdún mẹ́ta sẹ́yìn. Mo dẹ̀ sunkún gan ní ọjọ́ náà. Mo sunkún gan, ìsín, aàh, ó sì ń dùn mí, tí bàá rántí. O ikú, ikú ọ̀un, ó dùn mí gan. Ọjọ́ náà ni mo sunkún gbẹ̀yìn àti ìgbà náà ọkọ̀ mi ti lé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán dáda. Kódà mò ní camẹ́rà iyẹn ohun èlò tó fi ń ya àwòrán, mo ní kékeré ni tí mo máa ń gbé káàkiri. O de máa ń wà nínú báàgì mi, ohun tí mo máa ń fi ya àwòrán oríṣíríṣì bí ọjọ́ mi ṣe lọ àti bí ọjọ́ mi ṣe rí. Àgágá tí mo bá jáde pẹ̀lú ọ̀rẹ́ àbí alábáṣepọ̀ àbí ẹbí, mo fẹ́ràn láti máa ya àwòrán àti láti máa ya àwọn moment, àwọn àsìkò tí mi fẹ́ gbé àtàwọn ǹkan tí mo fẹ́ tún máa wò. Idi tí mo ṣe fẹ́ràn láti máa ya àwòrán nìyẹn.